Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára púpọ̀. Olórí iṣẹ́ mi ó fẹ́ràn mi debi wípé ó rí pé mo jẹ́ òṣìṣẹ́ tí ẹ̀ fi iṣẹ́ rẹ̀ ṣeré. Mo máa ń jára mọ́ iṣẹ́ mi, àsìkò iṣẹ́, àsìkò ìṣe ni, àsìkò eré, àsìkò eré ni. Ẹyin, olórí iṣẹ́ mi ó fẹ́ràn láti máa ra ǹkan fún mi debi wípé àwọn táǹjọ n ṣiṣẹ́, mo máa ń wò wípé olórí iṣẹ́ mi ó ní ǹkan tájọ ní pàpọ̀ tí kò sì rí bẹ́ẹ̀ torí pé mi ò i fi iṣẹ́ ṣeré. Mo gbájú mọ́ iṣẹ́ mi, mii fi àkókò ṣeré rárá, àsìkò iṣẹ́ mi, mii fi bá yàn ṣeré.

Rárá o, mi ò kọ orin ní ibi iṣẹ́. Ibi iṣẹ́ jẹ́ ibi tí èèyàn tí máa ń ṣiṣẹ́ kì í ṣe ibi eré. Àṣìkò orin ó yàtọ̀ sáàsìkò iṣẹ́ torí náà ibi iṣẹ́ mi, mo máa ń gbájú mọ́ iṣẹ́ mi ni kò sí ǹkan tó jọmọ́ eré ní ibi bẹ́ẹ̀

Ọjọ́ ìsinmi tó lọ ni mo kẹ́yìn lọ síbi orin tàbí ní ilé tí ọkọ mi tó bá fi orin. Nígbà yẹn náà, mo máa ń gbọ́ orin débi wipé inú mi máa ń dùn gan, mo máa ń jó. Ma máa, mo máa ń ní àsìkò tó dá pẹ̀lú mọ̀lẹ́bí mi torí pé mo láìkì orin gidi gan ni. Èmi e fi orin ṣeré. Páapá jù lọ, o ní kò sí mi n rò pe oní ọjọ́ tí mi e gbọ́ orin torí mo láìkì orin gan. Ṣùgbọ́n kò sí ǹkan tó jọ orin ní ibi iṣẹ́ mi.

Bẹ́ni mo ti wọ ọkọ̀ ojú irin rí tórí láti ibi iṣẹ́ wo ran èmi àti àwọn akẹ́gbẹ́ lọ sí ìlú mìràn láti ṣiṣẹ́. Áà, àsìkò náà inú mi dùn gan torí ó jẹ́ ìgbà àkọ́kọ́ mi láti wọ ọkọ̀ ojú irin. Dé bí wípé ọkọ̀ ojú irin náà ó ní ilé ìgbọ̀nsun, ó ní ibi tí wọ́n ti lè, tí a ti lè jẹun, inú mi sí dùn gidigan. Torí pé míì ní lérò pé irú nǹkan báyìí ló wà nínú ọkọ̀ ojú irin tí mo wọ̀, inú mi dùn gidigan.

Ìrọ̀rí eyọ kan ṣoṣo ni mo máa ń lò nígbà mìíràn mi i lò tó rí pé èmi ò ṣe ènìyàn tó fẹ́ràn ìrọ̀rí nígbà mìíràn torí pé ó máa ń mú ọrùn mi, ó máa ń mú ro mí tí mo bá gbé orí lé e púpọ̀ jù fún àsìkò tó pọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Mo fẹ́ràn láti máa lọ sí òde ní ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́ láti rí ìṣíjú àti ìṣipáyà láti rí ohun mèremère. Tori náà, mo fẹ́ràn kí n máa lọ sí òde ní ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́

Kò sí ìgbà tí mi, mi ò ṣe ìmọ́tótó ilé mi torí pé Yorùbá bọ̀ ní ìmọ́tótó lo borí ààrùn gbogbo. Mo fẹ́ràn láti máa rí ilé mi kó mọ́ gan ni. Kódà tí mo bá lọ sí ibiṣẹ́ tí mi ò bá tètè dé, màá ṣì mọ dandan. Ó di dandan kí n ṣe ìmọ́tótó ilé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́, ó máa ń dá lára púpọ̀ gan ni. Paapaa jùlọ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá ń lọ sí òde àríyá. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran ohun oso gan ni. Torí ohun ọ̀ṣọ́, ó máa ń gbé àrùn jẹ aṣọ tí mo bá wọ̀ síta.

Bẹ́ẹ̀ni, mò ń wọ gíláàsì pàápàá jùlọ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ torí tí mo bá ń bọ̀ wá padà sí ilé mi torí òòrùn, ó ti máa mú. Torí náà, mo máa wọ gíláàsì lọ sí ibi iṣẹ́ àti tí mo bá ń jáde lọ sí òde àríyá ìgbà mìíràn láti gbé àrùn gé ìmúra tí mo bá wọ̀ lọ sí òde àríyá ga. Mo fẹ́ràn gíláàsì púpọ̀.

A! Mi ò lè ka ọjọ́ tí mo máa n ní ní ìsinmi ní ọdọọdún, torí wípé ìgbà mìíràn ìjọba àpapọ̀ á sọ pé ká lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́, tàbí tí ọ̀gá ibi iṣẹ́ mi tó bá rí pé a ní iṣẹ́ láti ṣe, a ní lọ sí ibi iṣẹ́, tàbí ọjọ́ tí kò bá sí nǹkan rárá, ọ̀yà mí ní owó lọ́wọ́, màá pe ọ̀gá mi lẹ́nu iṣẹ́ pé mi ò ní lè wá sí ibi iṣẹ́, bíi irú ọjọ́ bẹ́ẹ̀ yẹn náà, ọjọ́ ìsinmi ló jẹ́ fún mi. Torí náà mi ò lè ka ọjọ́ tí mo máa ní fún ìsinmi ní ọdọọdún.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì ó pin sí ọ̀nà méji. Ọ̀nà àkọ́kọ́ tí mo bá rí pé mo ṣẹ Ọlọ́run, bó yá ǹnkan tí mo ṣe, mo rí pé kò bá òfin Ọlọ́run mu, màá tọrọ àforíjìn, màá kúnlẹ̀ nínú yàrá mi, màá bẹ Ọlọ́run kó dáríjìn mi. Tàbí tí mo bá rí pé mo ṣẹ akẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́ àbí tí mo bá rí pé mo ṣẹ aráadúgbò kan, màá kọ́kọ́ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run pé mo fẹ́ lọ bá ẹni tí mo ṣẹ kí Ọlọ́run bá mi tẹ́lẹ̀ inú rẹ̀. Màá kọ́kọ́ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ki Ọlọ́run bá mi lọ. Màá dẹ́ lọ, màá lọ bá ẹni náà, màá bẹ̀ ẹ́. Bí mo ṣe máa ń tọrọ àforíjì mi nìyẹn.

Irú bàtà tí mo máa ń wọ ò pin sí ọ̀nà oríṣiríṣi, pàápàá jùlọ tí mo bá ń lọ sí ibi iṣẹ́, bàtà tí mo máa ń wọ ò wọ̀ lọ bá ìmúra mi mu. Ẹ̀hẹ̀n! Bí àpẹẹrẹ, bóyá mo ń wọ aṣọ tó jẹ́ aṣọ àṣà wa, bàtà tí màá wọ̀ ó yàtọ̀ sí bóyá mo wọ aṣọ ìgbàlódé wa báyìí.

Àwọn tí mo fẹ́ràn jù pín sí ọ̀nà oríṣìíríṣìí. Pápá jùlọ, mo fẹ́ràn ọkọ mi, mo fẹ́ràn àwọn òbí mi, mo fẹ́ràn àwọn ọmọ mi, mo fẹ́ràn àwọn akẹgbẹ́ mi tajọ́wà lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá fẹ́ràn rẹ tí mo rí pé irọ́, o máa pa irọ́. Tàbí o fẹ́ràn ẹ̀mí ìmẹ́lẹ́, èmi ò fẹ́ràn irú àwọn èèyàn báyẹn. Mi ò fẹ́ wọn ní sàkání mi rárá.

Akókò mẹ́wàá ni mo máa lọo sùn torí kí n tètè lè jí fún iṣẹ́ mi torí pé láti ibiṣẹ́ mi sí ilé mi wákàtí kan ni. Ni ibiṣẹ́ mi, mo ò fàyè gbá kí ẹyan máa pẹ́ dé, torí náà mi fi àkókò náà ṣòfò lára. Kérè tí àkókò náà bá ti pé, mo ti wà ní ibi ibùsùn mi láti sùn.

Bí ẹ̀kan láàárín ọ̀sẹ̀ ni mo máa ń ra epo sí ọkọ̀ mi, pàápàá jùlọ ọkọ̀ mi ló máa ń ra epo sínú ọkọ̀ tí mo máa ń gbé lọ ibi iṣẹ́, mí o ní sábà fi owó ara mi lọ ra epo sí ọkọ̀ mi.

Rárá, mi ò gbé àpò ẹ̀yìn torí pé àpò ẹ̀yìn máa ń mú ẹ̀yìn rọ mí. Ó sì máa ń fa ìfàṣẹ́yìn bá mi kí jẹ́ kí n lè rìn dáradára. Kò yé jẹ́ o maa ń jẹ́ kí ẹ̀yìn kó máa rọ mí, kò yé jẹ́ kí n lè fojú sí ojú ọ̀nà níbi tí mo bá ń lọ torí pé ó máa ń jẹ́ ẹrù alágbára kan fún mi bí i pé iná lọ wà ní ẹ̀yìn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ torí pé tí mi ò bá tẹ̀lé òfin yàrá ọkọ̀ àwọn ìjọba àpapọ̀, wọ́n á gba ọkọ̀ mi, wọ́n á ní kí n san fáílì fún òfin tí mi ò tẹ̀lé, pàápàá jùlọ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ mi. Mo fẹ́ràn láti máa tẹ̀lé òfin àwọn ìjọba àpapọ̀

Bátìrì fóònù ó ma n dúró tó wákàtí mẹ́fa tàbí fún bí i wákàtí mẹ́wàá, pàápàá jùlọ tí iná bá ti wà lórí lè dáradára, tí àwọn ọmọ mi ò sì fi gbá ìṣeré lórí fóònù, lórí, lórí fóònù mi tàbí tí èmi naa ò bá ti fi ṣeré, bátìrì fóònù mi ó máa ń dúró dáradára tó wákàtí mẹ́wàá.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí wọ́n ṣe ń dá iná oúnjẹ ìgbàlódé. Torí àwọn Yorùbá ló bọ̀ wípé Ọlọ́bẹ̀ ló l'ọkọ oúnjẹ ìgbàlódé, ló gba ìgboro kan báyìí. Débí wípé ẹẹkan láàrin ọ̀sẹ̀ ni àwọn mọ̀lẹ́bí mi máa fẹ́ ń jẹ oúnjẹ àti àṣà ilẹ̀ wa ní ìgbà yí. Àwọn ọmọ mi náà wọ́n fẹ́ràn oúnjẹ ìgbàlódé púpọ̀. Torí náà tí mo bá ti ní ìgbéga díẹ̀ lẹ́nu iṣẹ́, torí ní ẹnu iṣẹ́ wa, tí a bá ti ní ìgbéga díẹ̀, won a fún wa ní àkókò láti dúró sílé fún ìsinmi. Àkókò bẹ́ẹ̀ yẹn, mo fẹ́ fi kọ́ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ ìgbàlódé kí àwọn ọmọ mi máa ma wò ìta, máa ma wò àwọn ẹkẹgbẹ́ ẹ wọn. Pápa jùlọ kí inù tèmi náà lè dùn wipé mò ń ṣe nǹkan ìgbàlódé, mò ń dáná oúnjẹ ìgbàlódé fún àwọn mọ̀lẹ́bí mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù, pàápàá jùlọ láti ibi iṣẹ́ mi. Ọjọ́ tí iṣẹ́ ò bá pọ̀ fún wa, ọ̀gá mi á ní kí n dúró sílé torí a máa ṣe ìpàdé lórí fóònù. Tí mo bá ti gbọ́ irú nǹkan ba--bẹ́yẹn, inú mi máa n dùn. Torí pé àwọn ọ̀gá wa níbò mìíràn tó wà ní ìlú mìíràn á jọ ṣe ìpàdé papọ̀. Torí pé orí fóònù kò sí ìlú ta lè jọ bá ṣe ìpàdé.

Bí èmi ṣe máa ń parọ́ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀ pápa jù lọ tí mo bá wà ní ẹnu iṣẹ́ mi. Ọ̀gá mi fẹ́ràn mi gan, torí tí iṣẹ́ bá ti pọ̀ fún mi, tó ti tó àkókò láti lọ sí ilé láti lọ dáná fún àwọn mọ̀lẹ́bí mi, tí iṣẹ́ sì pọ̀ fún wa lẹ́nu iṣẹ́, màá parọ́ fún ọ̀gá mi pé ọkọ mi ti ń retí mi nílé, pé àwọn ọmọ mi nìkan ló wà lẹ́nu ìkẹẹkọ wọn, kò sí tíṣà wọn ní ibi bẹ̀ tórí pẹ̀lú irú bẹ́, ọ̀gá mi ò ní kí n tètè máa lọ ilé mi.

Bẹ́ẹ̀ni, owó tí mo gbà ó dára tó. Gẹ́gẹ́ bí pé mo jẹ́ òṣìṣẹ́ tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ àti pé ní ibi iṣẹ́ mi, kò bá ṣe ṣiṣẹ́ rẹ̀ sí. Wọ́n bá ṣeri pé ó jára mọ́ iṣẹ́ rẹ̀ sí, bẹ́ẹ̀ni ni wọ́n ṣe máa ma san owó iṣẹ́ rẹ̀ fún ẹ. Owó tí mò ń gbà ó dára púpọ̀ gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò, pàápàá jùlọ tí ó bá ti ṣí iṣẹ́ púpọ̀ fún mi ní ibi iṣẹ́ mi. Ìgbà mìíràn kí àkókò ka tó parí ní ibi iṣẹ́ tó tó máa ti dé ilé mi, torí náà ó máa ń rí bákan gbà mìíràn náà pẹ̀lú iṣẹ́ tàbí ní ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun, pàápàá jùlọ mi fẹ́ kí èèyàn bá mi sọ̀rọ̀ tí mo bá ń jẹun àti pé mi e fẹ́ ariwo kankan. Dẹ́ bí pé tí àwọn ọmọ mi bá ń pariwo, màá ní kí wọ́n gbẹ́nu wọn lọ́wọ́ kí n fi jẹun tán. Mi ò fẹ́ kí rédíò gan kódún lẹ́gbẹ̀ẹ́ mi torí àsìkò oúnjẹ, àsìkò oúnjẹ ni, àsìkò eré, àsìkò eré ni àti pé nígbà mìíràn àwọn dókítà máa ń gba àwa ènìyàn níyànjú pé tí a bá tí ń jẹun ká máa ma ṣe nǹkan mìíràn, ká jẹun, ká wà lórí oúnjẹ wa dìgbà tá fi jẹun tán tá fi lè bọ́ sí nǹkan mìíràn ta bá fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́, pàápàá jùlọ ó máa ń jẹ́ kí ìmúra wa ó dùn wo, ó máa ń gbé ìmúra lárugẹ. Pàápàá jùlọ tí mo bá ń lọ sí ẹnu iṣẹ́ mi, ago ọwọ́ ò pọn dandan torí kì í ṣe gbogbo ìgbà ni màá máa mú fóònù àgbélọ́wọ́ mi jáde láti yẹ ago wò. Ago ọwọ́ ò ṣe pàtàkì àti pé tí mo bá lọ sí òde àríyá, mo fẹ́ràn ago ọwọ́ lára mi.

Bí mo ṣe máa ń gba ìyìn òpin sóríṣiríṣi ipa, pàápàá jù lọ lẹ́nu iṣẹ́ mi, nínú ileé mi, lọ́dọ̀ àwọn ọmoọ mi, lọ́dọ̀ ọkọ mi, nímọ̀lẹ́bí mi níbi tí mo ti jáde wá tán ti bí mi. Fún àpẹẹrẹ, lẹ́nu iṣẹ́e mi, ìyìn won máa ń fún mi ní ìyìn gan-an ni itorí pé mi ò fi iṣẹ́ mi ṣeré. Nínú ilé mi lọ́dọ̀ ọkọ mi, ìgbà mìíràn tí mo bá ṣe oúnjẹ tí ọkọ mi fẹ́ràn jù lọ, ìyìn ló máa máa fún mi toríi pé mo fẹ́ mo fun ní oúnjẹ tó fẹ́ràn jù lọ. Tàbí tí mo bá ra nǹkan fún àwọn ọmọ mi, à mọ́ máa n gba ìyìn.

Há! Mi ò lè ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ torí pé fóònù mi, tí ẹ bá ti rí mi, ẹ ti rí fóònù mi ni. Gbogbo ìgbà, gbogbo àkókò ni mo máa ń wo fóònù mi. Pàápàá jùlọ nígbà mìíràn tí mi ò bá lọ sí ẹnu iṣẹ́ mi, fóònù mi ni ibi iṣẹ́ mi torí pé ọ̀gá mi a fi iṣẹ́ rán iṣẹ́ sí mi lórí fóònù mi. Gbogbo ìgbà, gbogbo àkókò ni mo máa ń yẹ fóònù mi wò lójúmọ́.

Á! Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ó pọ̀ gan-an. Ṣùgbọ́n bí àpẹẹrẹ ọjọ́ tí ìyá mi tó ní kí n lọ ra kerosíìnì wá, kí yas fi dáná kí bàbá mi tó dé láti ẹnu iṣẹ́. Ní kété tí ìyá mi fún mi lówó ni mo lọ fẹ́ ra bisikíìtì jẹ ní mi padà wá ilé mọ́. Ìyá mi bẹ̀rẹ̀ sí ní wá mi kiri. Ìgbà tí ìyá mi ò rí mi, ó rí mi pẹ̀lú bisikíìtì lọ́wọ́ mi tí mo ti jẹ tán. "À!" Ni ìyá mi béèrè pé iṣẹ́ tó ń bẹ̀ mí dà. Èmi ó bẹ̀rẹ̀ sí ní sunkún bíi wí pé ìyá mi ṣe nǹkan tí ò dáa fún mi. Àwọn ará àdúgbò jáde wí pé, "à! Kí ìyá mi kó yé lu mí mọ́." Ìyá mi ní, "óun ò lu mí" wí pé, "òun bẹ̀ mí ṣẹ́. Mo lọ fi owó ra bisikíìtì." Ní kété, ìyá mi gbé mi pọ̀n lọ́di lé. Ìyá mi gbé mi dé ilé ó ti mí mọ́ inú yàrá. Sún bí i wákàtí kan ni ìyá mi fi tì mí mọ́ inú yàrá.

Bí mo ṣe máa ń gbọ́ èrò àwon oníbàárà mi, ó pín sónà tó pọ̀ díẹ̀ o. Torí pé oníbàárà kọ̀ọ̀kan pẹ̀lú wà á tirẹ̀. Oníbàárà mi tó bá ra nǹkan lọ́wọ́ mi tí ǹ bá ti rí ko padà wá mọ́, màá fẹ́ mọ nǹkan tó dé, màá pè é lórí ẹ̀rọ àgbéká, pé "tọ́ oníbàárà mi, mi ò gbúró rẹ mọ́, kí ló ṣe, kí ló dé?" Láti bẹ̀ máa mọ eró ẹ bóyá nǹkan tó rà lọ́wọ́ mi, bóyá ko bo jú mu. Ṣùgbọ́n oníbàárà mi a padà wá, a dá nǹkan tó rà lọ́wọ́ mi padà. Igba mìíràn gan, ó lè ti lo nǹkan tó rà lọ́wọ́ mi.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀, ó pín sí ipa oríṣiríṣi. Pàápàá jùlọ ní kété tí aago márùn-ún bá ti lù ní òwúrọ̀ ni màá ti jí. Tí mo bá sì ti jí, ó di orí ekúńlé mi. Èmi àti àwọn mọ̀lẹ́bí mi la bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Ọlọ́run torí pé ó dá wa sí ti lé ti ré. Torí pé ọ̀pọ̀lájọ́sàn tí wọ́n ò jí mọ́. Kété tí a bá ti ṣe ìpàdé àdúrà tán, ó di lé ìdáná láti bẹ̀rẹ̀ sí ní dá iná torí pé bí èmi ṣe ń lọ sí ibi iṣẹ́ ni ọkọ̀ náà ń lọ, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mi náà ń lọ sí ilé ìwé.

Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù lọ torí wípé nílé ìwòsàn, ẹ̀fọ́ ṣọkọ jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ wípé wón máa ń sọ pé kí àwọn aláìsàn kó jẹ. Wón máa ń sọ wípé ó máa ń fi ẹ̀jẹ̀ sí ara àwa ènìyàn. Pàápàá jùlọ, àwọn ọmọ òbí mi wón fẹ́ràn ẹ̀fọ́, ẹ̀fọ́ ṣọkọ àti pé ọkọ̀ mi àtàwọn ọmọ mi kò sí ọ̀sẹ̀ tí mi ì ṣe ẹ̀fọ́ ṣọkọ fún mọ̀lẹ́bí mi.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀ torí pé mo máa ń fi ohun ẹ̀ṣọ́ sí i láti gbé aṣọ mi lárugẹ. Mo fẹ́ràn ohun ẹ̀ṣọ́ ní etí mi gidi gan. Ọkọ mi sì fẹ́ kí n máa fi ohun ẹ̀ṣọ́ sí etí mi. Pàápàá jùlọ, etí ti máa ń mú ìmúra àwọn obìnrin dára torí pé etí ṣe kókó làrá ara yàrá.

Nǹkan ẹyọ kan, pàápàá jùlọ tí mo máa ń ṣe kí n lè sùn ni pé, màá tètè jẹun ní kété tí mo bá ti ti ẹnu iṣẹ́ mi dé. Ó di léè dáná. Ní kété tí aago mẹ́fà sí aago méje mo bá ti lù ní àṣálẹ́, oúnjẹ alẹ́ ò tí dẹ́lẹ̀ nìyẹn. Torí tí èmi ò bá tètè jẹun, mi ò lè tètè sùn. Mo bá ti jẹun báyìí tí mo mu omi tó tọ́ àti tó yẹ sí ago ara mi, òun ò ní pẹ́ máa kùn mí.

Ìgbà tí mo máa ń fọ aṣọ ó pín sí ọ̀nà méjì, pàápàá jùlọ ọ̀nà àkọ́kọ́, ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́, ó di dandan kí n fọ aṣọ tèmi, àwọn ọmọ mi àti tọkọ mi. Tàbí ọjọ́ mi tí mo bá ti ti ibi iṣẹ́ dé mo bá ríi wí pé aṣọ àwọn ọmọ mi dọ̀tí, pàápàá jùlọ yúnífọ́ọ̀mù ilé ìwé wọn, ó di dandan kí n fọ, torí ìmọ́tótó lobori ààrùn gbogbo. Tàbí ìgbà mìíràn tí ọkọ mi bá ní kí n bóun fọ aṣọ kan tí òun fẹ́ wọ̀ lọ ibi iṣẹ́

Bí mo ṣe máa ń múra pẹ̀lú oníbàárà mi ó jẹ́ ọ̀nà kan tó ṣe pàtàkì fún mi nínú ayé mi. Tí mo bá fẹ́ pàdé oníbàárà mi, mo máa ń múra dáradára. Màá lo ohun ẹ̀ṣọ́ torí oníbàárà mi tó bá ti rí mi, ó gbọ́dọ̀ mọ̀ pé èmi ni. Oníbàárà mi ó máa mọ̀, wọ́n mọ̀ wípé ó máa ń múra gẹ́gẹ́ bí iṣẹ́ mi ṣe rí. Páápàá jùlọ máa ń múra láti wọ ohun àṣà àti ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ̀yìn gun ọkọ̀ akérò torí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ sí ẹnu iṣẹ́ mi àbí tí mo bá ń lọ sí òde àríyá, ọkọ̀ mi ni mo máa ń gbé lọ sí ibi tí mo bá ń lọ. Pàápàá jùlọ, mi ò fẹ́ràn láti máa gun ọkọ̀ èrò torí pé nínú ọkọ̀ èrò, èèyàn ò ní rí bí mí, oò ní ráyé, ẹlòmíì ó máa rùn, ẹlòmíì ò ní wẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán gan-an, pàápàá jùlọ mi ò lè fi ṣeré torí pé nígbà tí mo kéré, ni mo ti máa ń ya àwòrán, mo máa ń ya ọkọ mi, mo máa ń ya àwọn ọmọ mi. Ìgbà mìíràn, màá gbe fún àwọn tó máa ń fọ àwòrán, wọ́n bá mi fọ jáde bí fọ́tò, mo fẹ́ràn rẹ̀ gan-an ni.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ó pín sóríṣiríṣi. Ọ̀nà àkọ́kọ́ tí mo bá ti jí máa gbàdúrà. Ọ̀nà kejì tí mo bá ti jí máa pọnmi torí a lọ sí ibi iṣẹ́. Ọ̀nà mìíràn ni pé odidandan kì n wọ ilé ìdáná láti dáná fún àwọn ọmọ mi àti ọkọ mi. Ọ̀nà mìíràn ni wipé tí mi ò bá lọ sí ibi iṣẹ́, odidandan kì n mú ẹ̀rọ fóònù mi láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti ilé àti pé mo máa ń gba ilẹ̀ ilé mi. Mo fẹ́ràn kí inú ilé mi kó mọ́ tónítóní torí ìmọ́tótó ló bó orí ààrùn gbogbo.

Ní tèmi ò, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan-an nítorí pé tí mo bá jẹ oúnjẹ tí ó ní ata, àyà máa máa rìn mí, ó máa máa ṣe mí bíi pé mo fẹ́ bì. Lóòótọ́ àwọn ẹlòmíràn wọ́n ní nílé ìwòsàn, wọn máa máa jẹ oúnjẹ tó ní ata torí ẹlòmíràn ní ulcer, ní àyà. Ṣùgbọ́n ní tìtè mi àti àwọn mọ̀lẹ́bí mi a fẹ́ràn oúnjẹ tó ní ata. Wa pà jùlọ tí ọjọ́ tí mo bá dá iná tí ò bá ní ata, ọkọ̀ mi èlé jẹ, ọkọ̀ mi àti àwọn ọmọ mi ń lè jẹ.

Ah! Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ó pín ṣoríṣìríṣìí. Fún bí àpẹẹrẹ bí oníbàárà mi, mo mọ̀ ọ́n ẹ̀bùn tí oníbàárà mi kọ̀ọ̀kan tó fẹ́ràn. Àbí bíi irú ọkọ mi, mo mọ irú nǹkan tí ọkọ mi ó fẹ́ràn. Ǹkan tí ọkọ mi fẹ́ràn, oníbàárà mi lè máa fẹ́ràn rẹ̀. Bírú àwọn òbí mi, mo mọ nǹkan tí wọ́n fẹ́ràn. Ǹkan tí ìyá mi àti àwọn ẹ̀gbọ́n mi tó fẹ́ràn ó yàtọ̀ sí nǹkan tí èmi fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo mọ bí a tí ń pa ẹja, pàápàá jùlọ bàbá mi jẹ́ apẹja, ó ń sin ẹja, ní àti ibẹ̀ ni mo ti mọ bí wọ́n ṣe ń pa ẹja àti pé tí àwọn òṣìṣẹ́ wọn bá ti dé, mo máa ń wà pẹ̀lú àwọn òṣìṣẹ́ bàbá mi. Mo fẹ́ràn wọn púpọ̀ torí pé wọ́n mú iṣẹ́ wọn lọ́kùnkún dùn. Mo sì fẹ́ràn ẹja jíjẹ.

Bẹ́ẹ̀ni, wifi mi ò yára gan ni, torí ó ń jẹ́ kí iṣẹ́ mi kó yá. Pàápàá jùlọ tí mo bá ti wà ní ilé mi tí mi ò lọ sí ibi iṣẹ́, òhun ni mò fi ń ṣe iṣẹ́ mi. Tàbí tí àwọn ọmọ mi bá dé láti ilé-ìwé, àwọn ọmọ mi náà máa ń fi ń ṣe iṣẹ́ àmúrelé.

Àná ni ọjọ́ tó kẹ́yìn tí mo lọ sí ọjà. Ọkọ mi, olówó orí mi, ó fún mi ní owó. Láti lọ sí ọjà lọ ra àwọn nǹkan táa ni ní ilé àti pé láti pàrọ̀ aṣọ ilé-ìwé àwọn ọmọ wa. Àti láti ra àwọn oúnjẹ pẹpeẹ̀pẹ̀ sí ilé.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn sunkún mo í ẹṣẹ ènìyàn tó máa n sun ẹkún, pàápàá jùlọ a gbàdúrà láti máa rí àdojúkọ nǹkan de bí pé a mú wá sun ẹkún. Nítorí náà làá n fi máa gbàdúrà sí ọlọ́run elédùmarè kó máa sọ́ aṣọ̀mọ̀nà wa.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọrí, pàápàá jùlọ láti inú ìjọ tí à ń lọ. Mo lọ ṣe àṣojú wọn àti pé ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn, ọ̀gá mi àti àwọn akẹgbẹ́ mi kọ̀ọ̀kan a lọ sí Àgọ́ fún bíi ọjọ́ mẹ́ta là ṣe ní ibẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń bá ìrun ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Pápá jùlọ ọkọ mi àbí àwọn mọ̀lẹ́bí mi bíi ọbí mi, ìyá mi. Páapá jùlọ àwọn ẹ̀gbọ́n mi, àwọn afẹ́nifẹ́rẹ, àwọn ará àdúgbò mi, mo máa ń bá wọn sọ̀rọ̀

Iye ìgbà tí mo máa ń fọ eyín lójoojúmọ́ ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni tí mo bá ti jí ní òwúrọ̀ tí mo gbàdúrà sí Elédùmarè màá fọ eyín mi kí n tó lọ sí ibi iṣẹ́ tàbí kí n tó wẹ̀. Ọ̀nà kejì ni pé tí mo bá ti ti ibi iṣẹ́ dé tí mo bu omi sára ní balùwẹ̀ kí n tó sùn, màá tún fọ eyín mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi dé orí àwọn ọmọ mi àti orí ọkọ mi.

Èmi èí ṣe ènìyàn tó fẹ́ràn oúnjẹ ọ̀sán. Nígbà mìíràn tí mo bá wà ní ẹnu iṣẹ́, mo lè ra mínéràsì mu torí pé oúnjẹ àárọ̀ mi àti oúnjẹ ọ̀sán mi. Èmi ẹ ṣe èèyàn tó tètè máa ń jẹ oúnjẹ àárọ̀. Nígbà mìíràn oúnjẹ àárọ̀ mi máa ń ba oúnjẹ ọ̀sán mu.

Rárá o, èmi ṣe eré àdáni torí pé eré àdáni kì í dàbí kí èmi àti àwọn akẹgbẹ́ mi jọ wà, ka jọ máa ṣe eré. Kèé ṣí dàbí kí èmi àti ọkọ mi àbí àwọn ẹ̀gbọ́n mi àbí èmi àti àwọn ọmọ mi jọ wà, ka jọ máa ṣe eré àdáni. Ni ọ̀dọ̀ títì ni, eré àdáni kì í dùn rárá.

Rárá o, kò rọrùn fún mi torí wípé bí Ọlọ́run ṣe dá àwa ènìyàn, ó yàtọ̀ síra. Ènìyàn kan pẹ̀lú ìwà tó yàtọ̀, ènìyàn míì ó ní ìwà ìrẹ̀lẹ̀, ó ní ìwà àtẹríba, ènìyàn míì ó ní ìwà ìgbéraga. Kò rọrùn láti darí àwọn ènìyàn yìí, pàápàá jùlọ láwùjọ níbi iṣẹ́ ní ibi àpéjọ kì í ṣe nǹkan tó rọrùn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ò dánmọ́ran gan ni. Torí wípé èmi fẹ́ kí ǹkan kó wà láàrin èmi àti àwọn alábáṣiṣẹ́ pọ̀. Torí pé tí ǹkan bá ti lè wà láàrin wa, wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn, a ní lè ṣiṣẹ́ bó ṣètọ́ àti bó ṣe yẹ. Èmi fẹ́ kí ìjà tí alábáṣiṣẹ́ pọ̀ mi bá gbé ìjà wá pẹ̀lú ìdùnnú àti ọ̀yàyà, èmi máa fi pàdé rẹ̀. Torí wípé mo fẹ́ kí ìbáṣepọ̀ tó dánmọ́ran kó wà láàrin wa. Èmi ò fẹ́ gbin ìjà pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Pẹ̀lú bẹ́ẹ̀ tí ìbáṣepọ̀ bá ti dánmọ́ran, mo gbàgbọ́ wípé iṣẹ́ á lọ déédé, èèyàn máa ní tẹ̀síwájú.

Ọ̀sẹ̀ tó lọ ni mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́. Mo lọ ṣe aṣojú ọ̀gá mi pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ní ìlú mìíràn. Lóòótọ́ ọ̀nà náà jìn púpọ̀ ṣùgbọ́n ọmọṣẹ́ ni mí lọ́dọ̀ ọ̀gá mi. Kò sí íǹ ǹkankan tí mo fẹ́ ṣe sí i. Ìgbà tá a dé ibí ibẹ̀ wọ́n ṣe wá dáadáa torí pé àwọ̀ wa ìtẹríba. Àwọn náà ìwà tí wọ́n wù fún wa, ìwà rere ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ilẹ̀ ìṣẹ̀mbáyé púpọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó tọ́, mo fẹ́ràn oro gan, torí irú nǹkan báyẹn ó máa ń fún mi ní ìṣipáyà, ó máa ń jẹ́ kí n mọ àwọn nǹkan táwọn bàbá ńlá wa ti ṣe láti ọjọ́ tó ti pẹ́, ó tún máa ń fún mi ní ìrísí wipé à, ayé àtijọ́, ìgbésí ayé ayé àtijọ́ ó yàtọ̀ sí èyí tá a ń gbé ní ìgbàlódé ta wà yìí.

Ẹ̀wà Ìbejì ni oúnjẹ tí mo mú ní a ti ṣe dáadáa torí mo ní àwọn Ìbejì ní ọmọ. Ẹ̀wà Ìbejì ṣe kókó ó ṣe pàtàkì yàtọ̀ sí wípé irú oúnjẹ báyẹn ni mo yàn láàyò láti ṣe dáadáa. Mọ̀lẹ́bí mi bíi àwọn ọkọ mi, àwọn ọmọ mi, àwọn aládùn tó tọ̀ súnmọ́ mi wọ́n láí, wọ́n fẹ́ràn ẹ̀wà Ìbejì púpọ̀.

Rárá o, mi ò tí bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ wọn rí. Pàápàá jùlọ mo ń ṣiṣẹ́, ọkọ mi náà ń pèsè gbogbo nǹkan tí mo fẹ́ fún mi àti pé Ọlọ́run Elédùmarè kò fi wá sílẹ̀. Mi ò fi yọ àwọn tó máa ń bèrè ìrànlọ́wọ́ o ṣùgbọ́n èmi ní tì tèmi o. Rárá o.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ àti ìgbà kékeré mi ni bàbá mi ti ra kẹ̀kẹ́ fún mi. Nígbà tí mo ti wá bí ọmọ ọdún márùn-ún ni bàbá mi ti ra fún mi. Dí ìgbà tí mo fi lọ sílé ọkọ, tí mo fi dà bàyí tí mo fi lọ́mọ, mo sì ní kẹ̀kẹ́ tí mò ń gun. Àwọn ọmọ mi náà ni, ọkọ mi náà ni. Ó wáa dabí i pé gbogbo mọ̀lẹ́bí wa lá ní kẹ̀kẹ́ tá a máa ń gun. A ti pé kẹ̀kẹ́ dúdú nínú ìdílé ti tèmi, a máa ń kà á kún nǹkan tá a máa fi ń na ara kí ara wa kó le tó dáradára.

Bẹ́ẹ̀ni, nígbà míràn mo máa ń fi ìdáàbòbò ọrùn sára torí pé ìgbà míràn gan, ìdáàbòbò ọrùn ọ̀ ń bu ẹwà kún ìmúra wa. Pápá jùlọ tí mo bá fẹ́ lọ sí òde ìnáwó àwọn mùsùlùmí, mo máa ń lo dáadáa atí pé mo ní ní oríṣiríṣi àwọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe, pàápàá jùlọ mi ò ṣe ènìyàn tó máa ń gbàgbé nǹkan rárá. Nítorí náà tí ènìyàn bá bá mi ní àdéhùn tó bá yẹ, ó máa ń dùn mí gan-an ni. Torí wípé mi ò yẹ àdéhùn pẹ̀lú àwọn ènìyàn, pàápàá àwọn oníbàárà mi àbá àwọn tajọ́wà lẹ́nu iṣẹ́. Mo fẹ́ràn àdéhùn mi kì máa mu wá sí ìmúṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà torí tí mi ò bá ṣe ìtọ́jú àwọn ọjà, àwọn ọjà náà lè bàjẹ́ tàbí kí ìdọ̀tí kó ṣe sí i. Tí ìdọ̀tí bá sì ti ṣe sí i, kò ní mú fa ojú àwọn oníbàárà mi mọ́ra. Ìtọ́jú nǹkan ló sì ṣe ìmọ́tótó ohun gbogbo mi fi àwọn ọjà ṣeré rárá.

Ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jùlọ torí pé ní ayé àwọn bàbá ńlá wa, ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ ìgbàanì làwọn bàbá ńlá wa kó wa jọ. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ìtàn oríṣiríṣi fún wa. Nípa àwọn ìtàn bẹ́ẹ̀, a máa ní ìṣípàyà, a máa ní ìrísí tuntun.

Bí mo ṣe máa ń ṣe irun mi, ó pin sí ọ̀nà oríṣiríṣi. Àkọ́kọ́, ìgbà mìíràn, àwọn irun ìṣẹ̀mbaláyé ló máa ń wù mí kì í ṣe sí orí mi. Ìgbà mìíràn, irun àwọn tó gba àdìó di ayé kan báyìí ló máa ń wù mí kì í fi sí orí mi tí pàápàá mi yẹ fi irun mi lẹ̀ láì dìí rárá.

À, bẹ́ẹ̀ni mo máa ń fín tùràrí. Mo fẹ́ràn tùràrí lọ́pọ̀ gan an torí i pé fífi tùràrí ó máa ń bu ẹwà, ó máa ń jẹ́ kí ènìyàn kúru dáradára láwùjọ. Ìgbà mìíràn tí mo bá fín tùràrí, àwọn akẹgbẹ́ mi á bi mí ni pé, ibo ni mo ti rà? Pawọn fẹ irú rẹ̀. Tùràrí yi jẹ́ kí ènìyàn rùn. Ìgbà mìíràn te ẹeyan bá n jókòó tì mí tó bá ń rùn, máa fun ní tùràrí mi láti lò torí pé tùràrí mi, mi è yọ̀ pọ̀ nínú báàgì àgbéléwọ̀ mi. Ibi tí mo bá lọ, tùràrí mi á dàń lọ ni.

Ìgbà méjì ni mo máa ń ṣe ìpàdé ní ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀. Ìgbà àkọ́kọ́ ni ọjọ́ ẹtì, ọjọ́ ẹtì, ìpàdé inú ìjọ ni ó máa ń bọ sí ọjọ́ ẹtì. Ìgbà kejì ni ọjọ́ àlàmísì, ìpàdé ẹnu iṣẹ́ ní dédé aago méjì là má ṣe ti ẹnu iṣẹ́ ní ọjọ́ àlámísì, ní dédé aago mẹ́rin ní ọjọ́ ẹtì ni a máa ń ṣe ti inú ìjọ.

Iye ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójojúmọ́ mi ò lè ká torí pé mo fẹ́ràn wíwo ojú àwòrán gan. Pàápàá jùlọ ìgbà tí mo bá wà ní ilé mi tí mi ò lọ sí ibi iṣẹ́, tí àwọn ọmọ mi náà wà ní ilé tàbí tí ọkọ mi tó bá wà ní ilé, a fẹ́ràn láti máa wo ojú àwòrán gan ni.

Ọjọ́ tí mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀ ò gbọ́ sí ọjọ́ jímọ̀ torí ní ọjọ́ jímọ̀ lẹ́nu iṣẹ́, gére tí aago méjìlá àbọ̀ bá ti lù á ti jáde àti pé ọjọ́ ìyókù ò gbọ́ sí ọjọ́ ìsinmi fún mi. Màá lè ṣiṣẹ́ ilé, màá rọ́júráyè ìdílé mi, màá lèse oúnjẹ tó wù mí, ọkọ mi náà á wà nílé àtàwọn ọmọ mi á ṣeré, a lè jáde lọ fún àríyá kárí ohun mèremère, kárí ohun tuntun. Bí i ó ọjọ́ yìí náà, àwọn mọ̀lẹ́bí wa láti ibòmíràn àwọn ni ó wá kí wa, àwọn ọ̀rẹ́ wá wowá kí wa. Ìgbà mìíràn a ṣi lerin ìrìnàjò ránpẹ́ ká lọ gbádùn ara wa àti mọ̀lẹ́bí àti àwọn afẹ́nifere gbogbo.

A! Mo fẹ́ran ẹran jíjẹ gan ni. Pàápàá jùlọ tí mi ò bá rí ẹran mi i fẹ́ lè jẹun nigbà mìíràn. Ìgbà mìíràn mo lè, mo lè se ẹran lásán àti ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fún mọ̀lẹ́bí mi ká jẹ. Pàápàá èmi nítèmi mo fẹ́ran ẹran jíjẹ bẹ́ẹ̀ sì ni ọkọ mi. Nígbà mìíràn ó fẹ́ran kó jẹ ẹran, ó lè jáde kó ra ẹran tó pọ̀ gan wa kó ni kí n ṣe, ká sì jẹ ìgbáyé gbádùn ara wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára, pàápàá jùlọ ní àsìkò oyẹ́. Tí èèyàn bá fi ọ̀para sára ní àsìkò yìí, àra èyàn á funfun bí i pé èèyàn ti wẹ̀ ní balùwẹ̀ àti wípé ìpara ò ṣe kókó. Ìpara fífi sára mi gan-an ó pín sónà méjì. Ó ní ìpara tí mo máa ń lò lówurọ̀ lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá fẹ́ jáde lọ fún òde àríyá. Ó ní ìpara tó jẹ́ wipé tí mo bá ti wẹ̀ ní aṣálẹ́, òun ni mo máa ń pa fún ti aalẹ́ kí n tó sùn. Ìpara pípa ò ṣe pàtàkì ní ara torí pé ó tún máa ń fún ara ní kí ara ó jọ̀lọ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù pàápàá jùlọ. Aṣọ òtútù tí mo ní, ó pín sí oríṣiríṣi àwọ̀. Ìgbà mìíràn èyí tí òtútù bá mú, èyí tó bá bá àwọ̀ aṣọ tí mò ń wọ̀ lọ ibi iṣẹ́ mi. Irú èwù tuntun bẹ́yẹn ni màá wọ̀ sí orí aṣọ mi.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, pàápàá jùlọ iṣẹ́ ìgbáyígbádùn àwọn ará ìlú. Mo máa ń lo owó ara mi láìlo owó ẹni kankan láti ran àwọn aráàlú lọ́wọ́ àti láti bá wọn ṣe iṣẹ́ nílé ìwòsàn. Nígbà mìíràn, láti ilé ìjọsìn, a lè lọ sí ilé ìwòsàn láti bá wọn ṣe iṣẹ́. Tàbí lẹ́nu iṣẹ́ mi nígbà mìíràn tó bá wù mí, màá jáde, màá wo àwọn tókù díẹ̀ káàtó fún bí i àwọn aláàbọ̀-ara, màá bá wọn ṣiṣẹ́. Màá ṣìri wípé bí mo ṣe ń ṣe, èmi náà ń rí oore ọ̀fẹ́ gbà torí àdúrà wọn fún mi. Ooo, ò ṣè kókó, mòó sì ń rí i ní ẹnu iṣẹ́ mi. Síse iṣẹ́ ọ̀fẹ́ ní ọ̀dọ̀ tèmi dábí bi pé ẹbọ ìlọsíwájú lórí fún mi.

Gẹ́rẹ́gẹ́ àkókò mẹ́fà àbò ni mò ń jẹ oúnjẹ alẹ́ torí wípé ó dá kí ènìyàn tètè máa jẹ oúnjẹ alẹ́ kí ó lè tètè sinmi nínú ìyàn àti wípé èèyàn ó tètè rí ohun sùn. Dókítà mi ṣì máa ń gbà mí níyànjú láti máa tètè jẹ oúnjẹ alẹ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi torí pé oúnjẹ alẹ́ kò ṣe kókó fún ara tí èèyàn bá tètè jẹ é. Eyín tí àwọn ènìyàn ò bá tètè jẹ, ó máa ń mú kí ara èèyàn ó wúwo nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi nígbà mìíràn, kò sí ẹ̀dá alààyè kan tí orí eé fọ́ nígbà mìíràn. Pàápàá jùlọ ta bá ṣiṣẹ́ kárakára, ta ni ìsinmi lẹ́nu iṣẹ́, odidandan kí rú nǹkan báyẹn kó wáyé. Ṣùgbọ́n nígbà mìíràn orí e fọ́ mi torí mo ti mọ bí ara mi ṣe ń ṣiṣẹ́ sí gẹ́gẹ́ bí àwa ẹ̀dá. A ò há fẹ́ láti máa mọ bí ara wa ṣe ń ṣiṣẹ́ sí. Ìgbà mìíràn tí mo bá jí, tó jẹ́ wí pé orí ń fọ́ mi, mi ò ní ṣiṣẹ́ alágbára. Màá kàdáná fún mọ̀lẹ́bí mi ni, màá wẹ̀, màá ṣe padà lọ sùn. Ìgbà mìíràn, màá kan ri wipé mo wo àwọn àwòrán àbí mo ya àwọn àwòrán fún àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, orí fi fọ́ á sì lọ fún ara rẹ̀.

Rárá, mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí pé èmini àwọn ìgbàgbọ́ Mùsùlùmí, Krìstẹ́nì, ẹ̀ àwọn ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́ ni màá sọ wípé ó jẹ́. Torí pé kí ló ṣe ìgbàgbọ́ ẹ̀sìn àbáláyé wa? Ilé yẹn ti wà kí a tó wà, ẹ̀sìn àbáláyé ni.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni àwọn tó máa n sọ ìrírí ayé torí ìrírí ayé ó máa ń fún ènìyàn ní ìsipaya gan-an. Ìrírí ayé sì wà lára àwọn nǹkan òótọ́, nǹkan tó ti ṣẹlẹ̀ ni wọ́n fi n sọ apẹ̀erẹ, ni wọ́n fi n sọ ṣe apẹ̀erẹ fún àwa ẹ̀dá-àdámọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù ní ìgbà mí. Pàápàá jùlọ tí inú bá ń run mí, màá ni ní, màá ní láti ra gọ́ọ̀mù jẹ kí ọkàn rínrin tó bá ń rìn mí kó lè lọ, tàbí tí ibi bá fẹ́ kó mi, màá ra gọ́ọ̀mù jẹ.

Bẹ́ẹ̀ni, màá mu coffee ní ibi iṣẹ́. Pàápàá jùlọ tí mo bá ti jí ní òwúrọ̀ ní dédé bí aago márùn ún. Ǹkan kọ́kọ́ tí màá ṣe ni coffee pẹ̀lú omi gbóná. Màá sì dà á sínú ibi oúnjẹ àgbéká ibi iṣẹ́ mi. Gàrà tí mo bá ti dé ibi iṣẹ́ ni màá dà á lo àyà. Tàbí tí òtútù bá mú, báa eléyẹn ló da. Pàápàá jùlọ tí a bá tó wà nínú ìgbélé, ó di dandan kí n po coffee, bí i ká mu coffee pẹ̀lú àwọn ọmọ mi àti ọkọ̀ mi.

À, mí ò fẹ́ kí fóònù mi kó gbóná rárá o, torí pé kò dá tí fóònù bá ń gbo iná. Wọ́n tún sọ wípé tí fóònù bá ń gbóná, wípé fóònù irú fóònù bẹ́ẹ̀ kò ní pẹ́ bàjẹ́. Ìdí nìyí tí èmi è fi gbà ní gbogbo ọ̀nà kí fóònù mi má gboná àti pé ó ní irú àwọn fóònù kan tó jẹ́ wípé tó bá ti ń gbóná tí èèyàn bá ṣẹ̀ rà wọ́n a ní kí èèyàn dà padà wá tàbí kí èèyàn fi omi tútù tó tútù kí èèyàn fìlé lórí, àbí tí yìnyín bá ń bọ́ tójò bá rọ̀ kí èèyàn mú yìnyín kó fi si lórí. Èmi he gbà kí fóònù mi kó gbóná.

Orin tí mo fẹ́ràn láti gbọ́ òpin sí ọ̀nà tó pọ̀, ṣùgbọ́n màá ṣe àpẹẹrẹ bí méjì. Àpẹẹrẹ alákọ̀ọ́kọ́, orin àbáláyé, orin àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mo fẹ́ràn láti máa gbọ́ lóòrèkóòrè torí ó máa ń mú mi rántí àwọn àṣà wa àti pé ó máa ń fún mi ní ìpayà. Orin ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ràn láti gbọ́ ni àwọn orin ayé òde òní torí Yorùbá náà ló bọ̀ wípé báyé ṣé ń yí, ká máa báa wọn yí.

Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ni ìbi iṣẹ́, òpin sọ́nà tó pọ̀ gan. Fún bí àpẹẹrẹ àkọ́kọ́ tí mo bá rí wipé iṣẹ́ ọ̀gá mi ò pọ̀ gan, irú nǹkan báyen ó máa ń fún mi ní ìtara gan torí wipé tí iṣẹ́ ọ̀gá mi bá pọ̀, kò ní lè parí ẹ̀ ní ọjọ́ yẹn, ó di dandan kájọ̀ parí. Ọ̀gá mi sì gbàgbọ́ nínú mi gan pé mo jẹ́ èeyàn tó jẹ́ pé tí àwọn akẹgbẹ́ mi bá rí mi, wọ́n máa ní ìtara fún iṣẹ́ wọn. Èmi e ṣe èèyàn tó jẹ́ ọ̀lẹ àbí tó ní ìròjú èmi gangan. Tí èèyàn bá rí mi, wà á ní ìtara fún iṣẹ́ rẹ̀. Nǹkan kejì tí àwọn akẹgbẹ́ mi bá ń ṣeré tà a bá ní iṣẹ́ láti ṣe tó wá rẹ̀ wọ́n, ti won ní àwọn fẹ́ sinmi. Èmi ò è sinmi lásìkò táwọn ẹgbẹ́ mi ń sinmi. Àsìkò táwọn ẹgbẹ́ mi ń sinmi, èmi ń ṣiṣẹ́, àsìkò ti wóń ṣiṣẹ́, mò ń ṣiṣẹ́. Ó di ìgbà tí mo bá dé ilé mi kí n tó ní ìsinmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá dáadáa. Mo máa ń mu irú nǹkan báyìí tí yàtọ̀ sí pé ara mi dá àbí kò da. Ó di dandan, ẹ̀ẹ̀kan láàrín oṣù àti mi àtàwọn ọmọ mi, atọ́kọ̀ mi àti taní dandan nínú ìdílé wa láti mu àwọn ẹ̀rọ ìlera.

Ẹ̀yin kì í sábà fọ́ mi, pàápàá jùlọ nígbà tí mo bá wà ní ilé tí mi ò lọ sí ẹnu iṣẹ́ mi. Igba ẹ̀ẹ̀kan náà ni ẹ̀yin má a ń fọ́ mi. Tàbí tí mo bá ṣe iṣẹ́, iṣẹ́ kárakára lẹ́nu iṣẹ́ mi, tàbí tí mo bá na ara mi, ipé kí ara mi lè tọ̀ láti bẹ̀ nígbà mìíràn, o má a ń wáyé. Tàbí tí mo bá pọn àbí kẹ́yìn mi lẹ́yìn mi, ẹ̀ mọ̀, irú nǹkan báyẹn o má a ń ṣẹlẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní agbála òjò, pàápàá jùlọ ní àsìkò tí òjò bá bẹ̀rẹ̀ o di dandan, kì n fi gbé omi òjò, ó sì máa n ràn mí lọ́wọ́ nígbà míràn tí mo bá fẹ́ ṣe iṣẹ́ ilé, màá ní níní lò tàbí tí mo bá fẹ́ fọ aṣọ àwọn ọmọ mi, agbála òjò yìí ó máa ń ṣe ìwúlò pàtàkì. Àti pé màá gbà ní ìyànjú gẹ́gẹ́ bí obìnrin tó wà nílé ọkọ láti ní ọkàn irú rẹ̀ ní ọdẹdẹ rẹ̀.

Ẹ̀ṣọ́ etí mo fẹ́ràn jùlọ torí pé ẹ̀ṣọ́ etí ó da gan gẹ́gẹ́ bí obìnrin tó wà ní ọ̀dẹ̀dẹ̀ ọkùnrin. Ó ní èyí tí mo máa ń lò jáde, bẹ́ẹ̀ ni ó ní èyí tí mo máa ń lò nínú ilé. Débi wípé èyí tí mò ń lò nínú ilé, mo máa ń fi sùn tí mi ní yọ rárá tí máa sì fi wẹ̀. Ẹ̀ṣọ́ etí ó jẹ́ ǹkan tó máa ń fi ìrìn ojú, ojú obìnrin dùn wò lọdẹ́dẹ̀ ọkọ. Yálà ọmọdé ni àgbà ni, onílé ni àlejò ni, aládùúgbò ni. Mo fẹ́ràn kí ènìyàn kó máa lo ẹ̀ṣọ́ etí. Ìgbàlódé táa wà níìsín, a máa ń rí àwọn ọkùnrin mí tí wọ́n ń lo ẹ̀ṣọ́ etí tó sì bá wọn lára mu. Tó jẹ́ wípé tí wọ́n bá ń lọ sí òde àríyá, wọ́n á dùn wò àtàwọn àti ìyàwó wọn.

Ọjà tuntun wà, ó máa ń bọ́ sí ọjọ́ àlàmísì. Ni kété tí mo bá ti ti ibiṣẹ́ dé ni màá lọ sí ọjà tuntun. Kò sí ọjọ́ tí mi i lọ sí ọjà tuntun. Ìgbà mìíràn gan, torí ọjà tuntun, mo lè tọrọ ayé lọ́dọ̀ ọ̀gá mi láti lè tètè lọ. Torí bí ẹ yẹn bá ṣe tètè lọ láàárọ̀ lójúmọmọ ni èyan ó ṣe tètè rí nǹkan tó dára rà. Mi ò sọ pé tí eyan bá lọ bí ọwọ́ ọ̀sán àbí ọwọ́ àṣálẹ́, èyan ò ní rí nǹkan tó dára rà. Ṣùgbọ́n tí eyan bá lọ lójúmọmọ, nǹkan tó dára tó sì dùn ún wò tó bí i fún àpẹẹrẹ bí i ẹ̀fọ́, èso òrun ò ní ti ìpá, gbogbo ẹ sì dùn ún wò dáradára.

Ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ ni mò máa ń fọ ọkọ̀ mi, pàápàá jùlọ ní ọjọ́ ìṣẹ́gun láàárọ̀ kùtù. Ni máa ti jẹ́ kí àwọn tó, tó, alàgbàfọ̀ kọ́ bá mi fọ́ torí wípé àwọ̀ ọkọ̀ mi funfun ni. Bẹ́ẹ̀ ni, àwọ̀ funfun kìí pẹ́ dọ̀tí, èmi ò sì fẹ́ràn kí ọkọ̀ mi ó dọ̀tí torí ìrínisí ni sọ ni lọ́jọ̀

Ìgbádùn mi ni kí n rìn ìrìn àjò lọ sí òkè òkun, pàápàá jùlọ ta bá ní ìgbélé ránpẹ́ nínú ẹnu iṣẹ́ tó ń fún wa. Ìgbádùn tèmi ni kí n rìn ìrìn àjò lọ sí òkè òkun torí òkè òkun jẹ́ ibi tí mo fẹ́ràn jùlọ láti lọ torí pé mo láìkì afẹ́fẹ́ wọn bí ojú ọjọ́ wọn ṣe rí àti pé ọkọ mi láìkì bẹ̀, pàápàá jùlọ àwọn ọmọ mi àti pé àwọn mọ̀lẹ́bí mi kọ̀ọ̀kan náà wà ní òkè òkun.

Orin ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ orin aládùn àti orin àwọn àbáláyé wa, orin àṣẹ, orin àwọn iyì àṣẹ̀ṣe wa àti orin ìgbàlódé torí orin ìgbàlódé ayé síyìn kò dùn púpọ̀ tó jẹ́ wípé àwọn ọmọ mi ń fẹ́ràn rẹ̀ púpọ̀ àti bàbá wọn ti ṣe ọkọ̀ mi.

Fóònù àgbéléká tí mò ń lò ni Tẹkino. Tẹkino ni orúkọ rẹ̀. Mo fẹ́ràn fọ́ònù yìí, pàápàá jùlọ fọ́ònù yìí ti wà lọ́wọ́ mi láti ìgbà tí mo ti parí university títí di ìsín yìí òun ni mò ń lò. Kò bàjẹ́, kò fún mi ní ìyọnu. Fọ́ònù yìí, ò ti lo ọdún márùn-ún kéréke lọ́wọ́ mi.

Rárá o, mi ò fẹ́ràn rà oúnjẹ ní pópónà. Pàápàá jùlọ oúnjẹ pópónà ò máa ń jẹ́ oúnjẹ bí ìdọ̀tí ní ojú títe mi, àti wípé mi ò mọ irú omi àti àwọn ènìyàn tó ṣe irú oúnjẹ náà. Débi pé tí mo bá rìnrìnàjò, mo máa ń gbé oúnjẹ mi lọ́wọ́ láti ilé mi wọ inú ọkọ̀ ìrìnàjò mi.

Rárá o, mi ò fẹ́ràn jóko nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú àti wípé atẹ́gun tí ó máa fẹ́ sí yàn á pọ̀ gidi gan ni torí pé ẹ̀ru a tún máa bà mí gidi gan. À, ó léwu gidi gbàá, ó léwu àti wípé irú ojú ti awon eeyan ó fi máa wo yin, pé ibo mi wà tí mo lè jóko sí. Àwọn tó fẹ́ran rẹ̀ òún ṣé ṣùgbọ́n èmi, mi ò fẹ́ràn rẹ̀.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ọjọ́ tí mi ò fi ṣeré rárá torí wípé ọjọ́ ìbí mi ó jẹ́ ọjọ́ kíni, oṣù kẹ̀wá ni wón bí mi. Mi fi ọjọ́ náà, mi fi báyẹn ṣeré àti pé irú ọjọ́ náà ó máa ń bọ́ sí ọjọ́ tí ìjọba àpapọ̀ máa ń fún gbogbo wa òṣìṣẹ́ kí a dúró sílé fún ìsinmi. Irú ọjọ́ náà èmi àti àwọn ìdílé mi, àwọn ọmọ mi àtọkọ̀ mi á jáde lọ fún ìdárayá, á jẹun, á ṣe oríṣiríṣi nǹkan, gbogbo nǹkan mèremère, ibẹ̀ la á lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ wé pẹ̀lú ọwọ́, pàápàá jùlọ mi ò tíì rí ẹ̀dà alààyè kan tó wà tí kì í kọ ìwé pẹ̀lú ọwọ́ rẹ̀. Àwọn ọmọ mi àti ọkọ mi, won máa ń kọ ìwé wọn pẹ̀lú ọwọ́, àti pé ní ilé ẹ̀kọ́ tí mo lọ láti ìgbà tí mo kéré, mo ti bẹ̀rẹ̀ ẹ́ jẹ́le ósimi, pẹ̀lú ọwọ́ mi mo máa fi ń kọ ìwé. Ṣùgbọ́n ní ayé ede sin tó jẹ́ ayé ìgbàlódé tí wọ́n ti gbé àwọn ẹ̀rọ oríṣìíríṣìí kalẹ̀, bọ́ síbẹ̀síbẹ̀ náà, a ń kọ ìwé pẹ̀lú ọwọ́.

Bẹ́ẹ̀ni, mò jẹ́ ènìyàn tó fẹ́ràn eré sísá láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ jẹ́le ósními ni mo ti máa ń sáré. Dédé tí mo fi dé ilé ẹ̀kọ́ gíga, mò jẹ́ ènìyàn tó fẹ́ràn eré sísá. Mo máa ń sojú ilé ẹ̀kọ́ mi. Nígbà tí mo fi re ilé okọ́, eré sísá mi ò fi sílẹ̀ torí eré sísá, ó máa ń jẹ́ kí, kí ara mi kó le kín lè ṣiṣẹ́ dáradára.

Bí mo ṣe máa ń mú èrò tuntun mọ̀, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ìgbà mìíràn, mo kàn lè dá wà lábẹ́ igi kí n máa gba atẹ́gùn. Èrò mi á wá sí mi lọ́kàn pé kí n ṣe nǹkan báyìí, kí n ṣe nǹkan báyìí. Tàbí ìgbà mìíràn tí mo bá ka ìwé, àwọn ìwe mi á tọ́ mi sọ́nà, ó wá fún mi ní ìpayà, ó máa ṣí mi ní ojú láti ṣe nǹkan tuntun. Tàbí ìgbà mìíràn tí ọ̀gá mi bá bá mí sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, ó máa ń fún mi ní ìṣijú láti ṣe nǹkan tuntun. Tàbí ìgbà mìíràn tí mo bá kọ́kọ́ rí ènìyàn fún ìgbà àkọ́kọ́ àti bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ tọ bá sọ, bí ẹni ènìyàn bá ṣe dá mi lóhùn, mà á mọ̀, mà á ní àwọn èrò tuntuntuntun sí nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, pàápàá jùlọ nínú ilé mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. A máa ń ṣe ìsọdọ̀tun ọkàn tàbí ní ìgbà mìíràn nínú ìjọ tí a bá ṣe ìpàdé àdúrà. A máa ń ṣe irú ètò bẹ́ẹ̀. Irú ètò báyìí máa ń fún wa ní ọ̀nà láti súnmọ́ Ọlọ́run elédùúwa ju tátẹ̀yìnwá lọ.

Oṣù kẹwà ni wọ́n bí mi. Ó jẹ́ ọjọ́ tí inú mi máa ń dùn gan ni. Ó jẹ́ ọjọ́ tí inú ìyá mi náà máa ń dùn gan ni. Torí pé ìyá mi sọ fún mi wípé nínú oṣù kẹwà yìí táwọn bí mi, àwọn ò tí è ní lé rò wípé àwọn bí mi ní ìgbà yẹn. Torí dókítà àwọn ti tilẹ̀ sọ fáwọn tipẹ́ ìpè o yẹ kí àwọn ti bí mi kó tó di àsìkò náà. Ṣùgbọ́n nínú oṣù kẹwà, ọjọ́ kìnní ni wọ́n bí mi sáyé.

Ọjọ́ ajé ni mo kọ ẹni lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn nítorí wípé ọjọ́ ajé yí ara mi ò yá, mi ò lè dáná fún mọ̀lẹ́bí mi àti wípé dókítà mi kọ òògùn fún mi. Ọkọ mi ò sì fẹ́ kí ń ṣe wàhálà kankan ju pé ká lọ sí ilé oúnjẹ pẹ̀lú àwọn ọmọ ká lọ wá ń kan jẹ nibi ibẹ̀.

Rárá o, mii mú òògùn lójoojúmọ́ àti pé mo jẹ́ ẹ̀dá kan tí ò fẹ́ràn òògùn mímu. Ni dọkítà mi gan-an máa ń sọ lọ́rọ̀ wipé mi ò imú òògùn. Àwọn ọmọ mi, àwọn máa ń mu òògùn ṣùgbọ́n kì í ṣe ní ojoojúmọ́. Ìgbà tí mo máa ń mu òògùn, o máa ń bọ́ sí ìgbà tí ara mi ò bá yá. Irú ìgbà náà tàbí tí òtútù bá mú, mo máa ń mu òògùn.

Mi è jẹ oúnjẹ kankan ní òwúrọ̀. Àti pé mi è se ènìyàn tó féràn oúnjẹ jíjẹ ní òwúrọ̀ kùtù, bó tilẹ̀ jẹ́ pé màá ti tètè jí, bíi ago márùn láti dáná fún àwọn mọ̀lẹ́bí mi pé wọ́n le gbé lọ sí ẹ̀nu iṣẹ́ àti àwọn ọmọ mi pé wọ́n le gbé lọ sí ilé ìwé. Gẹ́gẹ́ bí i ago méjìlá ọ̀sán ni mo máa ń jẹun òwúrọ̀ mi.

Rárá o, mi ò mú àwọn ohun mímu biotinì torí pé ohun mímu tí màá bá mú, ò pọ̀ lọ jẹ́ wípé dókítà mi ló ní kí n mú àti wípé àwọn dókítà wa máa ń sọ fún wa wípé, ǹkan táwọn ò bá ti ní ká mú ká máa máa mú, kò da fún ìlera wa, kò da ká máa mú ǹkan láìṣẹ pé wọ́n ní ká mú, torí pé irú ǹkan báyẹn a mọ̀ bóyá ni ó ṣe ìlòdì sí ara wa, a sì mọ̀ bóyá ó bá ara wa lára mu.

Rárá o, mi ò kọ lẹ́tà fún àwọn ènìyàn torípé ayé ti di ọlá, ayé ọ̀làjú, gbogbo ènìyàn ló ní fóònù àgbélọ́wọ́ àti wipé ó má ń mú rọ̀rùn láti pè ènìyàn lórí fóònù àgbéká. Gbogbo ǹkan tẹ́ni yí nílérò láti bẹ́ni kejì sọ, a sọ̀ ọ́ lórí fóònù àgbéká ọwọ́.

Rárá o, mi ò fẹ́ran iṣẹ́ ìtagbangba torí pé emi ò fẹ́ iṣẹ́ tí màá máa ṣe táwọn aládùúgbò á mọrú iṣẹ́ tí mò ń ṣe àti pé mo jẹ́ ẹ̀dà kan tó máa ń tijú. Mi ò i fẹ́ kí àwọn èèyàn kó rí mi, mi i fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn tí ò bá pọn dandan àti wípé iṣẹ́ ìta gbangba ó máa ń jẹ kí àwọn ènìyàn kó máa ṣe sọ̀bọ l'ọyọké sí nǹkan t'ẹ́eyan bá ń ṣe, èyí tí ó kàn wọ́n àti èyí tí ó kàn wọ́n ni wọ́n fẹ́ máa dá sí.

Ibi tí mo máa ń ra ǹkan ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Pàápàá jùlọ tí mo bá fẹ́ ra ǹkan ọbẹ̀, mà á gba ọ̀ọ̀nì ọjà lọ. Tí mo bá fẹ́ ra ǹkan bí i ọṣẹ iwẹ̀, ìfọyín, ó ní ibi ìtà lè ìtajà tá ń ti máa ra irú ǹkan báyìí. Tàbí tí mo bá fẹ́ ra aṣọ, ó ní ilé ìtajà tí èèyàn ti máa ń ra irú ǹkan báyìí. Ǹkan tí mo bá fẹ́ rà ó ní ilé ìtajà kọ̀ọ̀kan tó ń ta irú ǹkan bẹ́ẹ̀.

Àkókò márùn-ún ni mo ṣe ètò ìjí mi sí torí wípé mà á dáná fún àwọn ọmọ mi, ki won lè gbé lọ ilé ìwé àti wípé èmi náà fẹ́ tètè dé ibi iṣẹ́ lákòókò tó yẹ torí pé tí mi ò bá tètè dé ibi iṣẹ́, ọ̀gá mi á bínú sí mi gan torí wípé ọ̀gá mi kì í fi iṣẹ́ rẹ̀ jáfára.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ó bẹ̀rẹ̀ láti ọjọ́ Jímọ̀ torí ọjọ́ Jímọ̀ ni ìparí ọ̀sẹ̀. Ọjọ́ Jímọ̀ tí mo bá ti ti ibiṣẹ́ dé, gbára, ọjà yá, kí n lọ wo nǹkan tí àwọn ọmọṣẹ́ mi tún ti ta fún mi àti pé láti ọjà, màá wá dáná fún mọ̀lẹ́bí mi. Tó bá sì ti di ọjọ́ kejì, ìmọ́tótó ilé torí Yorùbá ló sọ wípé ìmọ́tótó ilé ló ṣẹ́gun àrùn gbogbo. Màá sì gbé àwọn ọmọ mi lọ sí ọ̀dọ̀ onídìrí ki won ó le di irun orí wọn, kán lè dùn ún gù dáradára. Láti bẹ̀, màá padà wá sí ilé mi láti wá fọ gbogbo aṣọ àwọn ọmọ mi, tọkọ mi àti tèmi kí n sì fọ́ ilẹ̀ gbogbo ilé mi.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ kò le rárá torí pé èmi i ṣe ẹ̀dá kan tó fẹ́ràn ǹkan dídùn àti wípé mọ̀lẹ́bí mi kankan wọn é mu ǹkan tó dùn. Ǹkan èso ni mo fẹ́ràn jùlọ, èso kí wọ́n lọ̀ bíi ọsàn, olóyin kin lọ̀ pẹ̀lú omi kin se kin wá mu. Irú ǹkan báyìí òún ṣara lóore ju àwọn ǹkan ìgbàlódé yìí lọ tàbí tí mo bá rí ẹmu, ẹmu fúnfun tí àwọn babaláwa máa ń mu láyé ìgbà náà tó ṣẹ̀ṣẹ̀ gbé dé látoko.